Ṣé o máa ń wọ fìlà? Ṣé o máa ń wọ fìlà? Gẹ́gẹ́ bí ìbéèrè na ṣe rí, wọ́n ń bèèrè lọ́wọ́ mi pé ṣé mo máa ń wọ fìlà. Obìnrin ni mí, mi kì í ṣe oko won Àwọn ọkùnrin ló máa ń wọ fìlà ní ilẹ̀ Yorùbá. Tọ bá ti kó sí ìlà wọ́rí, wọ́n máa ń wọ fìlà sórí. Iyẹn ló máa jẹ́ kí ìmúra won kó pé. Torí láìsí fìlà, ìmúra yẹn ò ní pé látọ̀dọ̀ àwọn ọkùnrin. But gẹ́gẹ́ bí obìnrin, àwa obìnrin, a kì í wọ fìlà. Taa bá fẹ́ múra bí àwọn ọmọlúàbí ilẹ̀ Yorùbá, a kì í wọ fìlà. Gèlè la máa ń wọ sórí. So, but t'a bá fẹ́ wọ àwọn bí, ah, English dress, àwọn, àwọn ìmúra, ah, bí kí eyan wọ, ah, T-shirt, kí ọ wọ, em, ṣòkòtò gẹ́gẹ́ bí obìnrin, a lè wọ fìlà. Fìlà in that case ó wa jẹ́ bí face cap. Irú fìlà yẹn a lè wọ. But tá bá ń sọ̀rọ̀ fìlà bí àwọn, ah, ti bí àwọn ọkùnrin, a kì í wọ fìlà gẹ́gẹ́ bí obìnrin. Taa bá fẹ́ múra bí ọmọ Yorùbá, a kì í wọ fìlà gẹ́gẹ́ bí obìnrin. But àwọn ọkùnrin máa ń wọ fìlà. Tọ bá ti kó sí ṣòkòtò àti bùbá wọn, wọ́n máa ń wọ fìlà. Àwa obìnrin, a kì í wọ fìlà. So, kí n dáhùn ìbéèrè yìí tó sọ pé ṣé o máa ń wọ fìlà. Èmi bí obìnrin o, èmi ò kí ń wọ fìlà. Scarf tàbí gèlè ni mo máa ń wọ gẹ́gẹ́ bí obìnrin.

Okej, gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè ní ìbéèrè, wọ́n ní pé báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ibíbàí wọ́n béèrè bí ìgbéyàwó tá se, báwo ló ṣe rí? Oke, kí n dáhùn ìbéèrè, ìdáhùn ìbéèrè yìí ni pé ìgbéyàwó tá se kẹhin, ó wà very, very nice. Ó mú inú everybody dùn. Ó wà very, very spectacular. Ìgbéyàwó tashe gbogbo ẹ̀ lọ dédé, kò sí ìṣòro kankan, kò sí, ẹ́, kò, kò sọ̀rọ̀ pé kò sí oúnjẹ àbí oúnjẹ tán àbí kò sí gift fún àwọn àlejò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá, wọ́n máa kọ́kọ́ ṣe bí, ẹm, wọ́n máa kọ́kọ́ introduce bí ọkùnrin àti obìnrin tó bá fẹ́ ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá. Obìnrin yẹn ló máa ṣe, wọ́n máa ṣe introduction. Ibi introduction yẹn, obìnrin máa introduce ọkọ tó ń fẹ́ fẹ́. Ó máa sọ fún àwọn ará ìlé ẹ, ó máa sọ fún àwọn ẹbí ẹ, ó máa sọ fún gbogbo everybody tó wà níbẹ̀ pé ọkọ mi rè o, ọkọ tí mo fẹ́ fẹ́ lélè yìí o. So everybody a ti mọ̀ pé, à, ọkọ lágbájá lélèyìí o. So tí wọ́n bá ti ṣe introduction tán, wọ́n máa súre fún wọn. Wọ́n máa ṣe àwọn ètò díẹ̀ díẹ̀ díẹ̀ sílẹ̀. Then tí wọ́n bá ti parí ìyẹn, wọ́n máa wá fix ọjọ́ fún engagement tàbí, à, àti wedding. Ìgbéyàwó gangan gangan, wọ́n máa kọ́kọ́ ṣe engagement kan tó ṣe ìgbéyàwó. So engagement yẹn bí, à, traditional way tó ṣe ń ṣe ìgbéyàwó náà ni. So wọ́n máa ṣe, wọ́n máa mú ẹ̀bùn wá bí i iṣu, bí àwọn, àwọn ẹ̀bùn tó pọ̀ nílẹ̀ Yorùbá wà tó lè fún ní ọjọ́ ìgbéyàwó. So wọ́n máa ṣe engagement, wọ́n máa bèèrè lọ́wọ́ ọkọ pé ṣé o fẹ́ fẹ́ ọmọ yìí àbí ò fẹ́ fẹ́? Òun náà máa sọ pé òun fẹ́ fẹ́ o. So tí wọ́n bá ti ṣe engagement tán, engagement náà ó jẹ́ bí ìgbéyàwó náà nílẹ̀ Yorùbá. Ìyẹn ó lè ṣe engagement kan kó sọ pé òun ti ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá. So then ó lè ṣe àwọn ìgbéyàwó Gẹ̀ẹ́sì yẹn tó mọ̀ sí pé wọ́n máa lọ sí church, wọ́n máa lọ ṣe ìgbéyàwó yẹn, tó máa wọ white gown. Ìyẹn ni ìgbéyàwó churchy. So ìgbéyàwó ta se, ó, ó wà, àwọn èrò wá láti everywhere. Àwọn ọ̀rẹ́, ọ̀rẹ́ ìyàwó, ọ̀rẹ́ ọkọ, àwọn old time friends, àwọn ẹbí ìyàwó, àwọn ẹbí ọkọ, gbogbo wọ́n ń wá láti destination kọ̀ọ̀kan. Àwọn ẹlòmíràn wá láti ibi tó jìnà, wọ́n lodge, wọ́n ṣe, wọ́n ṣe like ó wà very, very oke. Ní ayé tó ń bọ̀, mo máa like kí n ṣe ìgbéyàwó bí elé.

Okay ìbéèrè tó wà nibi bayi ni wípé, báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà rẹ? Ọ̀rọ̀ àṣìnnà, tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣìnnà, ọ̀rọ̀ àṣìnnà ó jẹ́ bí àwọn ọ̀rọ̀ tí èèyàn ń sọ bóyá òun ń bínú ni àbí kò wà ní right state of mind ẹ́. Tó ọ̀rọ̀ àṣìnnà bí i pé ó kàn ń sọ̀rọ̀ ṣáákà, kó, kó, kò wo bóyá ọ̀rọ̀ tó ti sọ yẹn bóyá ó máa dun ènìyen, kò ní rò ó bẹ́ẹ̀ torí bóyá òun ń bínú ni àbí kò kàn ọ́ care nípa ẹni kejì rẹ̀. So ọ̀rọ̀ àṣìnnà, báwo ni o ṣe máa ń rántí àwọn-- bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà tí èmi ti sọ ni wípé tí kíní yẹn tí mo bá ti sọ tán, tí mo bá ti sọ̀rọ̀ tán, màá dẹ̀ wá bóyá màá lọlé, mo lè jókòó torí bóyá mò ń bínú ni. Àwọn instances tí mo lè sọ àwọn ọ̀rọ̀ àṣìnnà ni ìgbà tí mò ń bínú ni, tàbí ìgbà tí ẹniyen ṣe nǹkan tí ò da fún mi. So mo kan fẹ́ fi like, mo fẹ́ fi revenge sí ẹni, ọ̀ tí mo bá ń bínú gan-an sí ẹni torí ìbínú ò kí n da. Tí èèyàn bá ń bínú, èèyàn lè sọ̀rọ̀ àṣìnnà sí ẹlòmíí. So èmi, màá rántí ẹ̀ torí pé tí bá ti lọ lé, tí bá ti calm down, tí bá ti ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn gbogbo, ehm, altercations tàti ní, mo lè jókòó kí wa máa ronú, kí wa máa rò pé àáà, báwo ni màá ṣe sọ irú àwọn ọ̀rọ̀ báyìí sí ẹni yìí? Màá rántí, màá ma rántí, àáà mo sọ báyìí, àáà mo sọ báyìí, àáà mo sọ báyìí, a kò dè dá o, kò ní dá o. Màá ma rò o, màá ma rò o. So nǹkan tó máa jẹ́ kí n rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà, tí màá ti mọ̀ pé tí mo mọ̀ lọ́kàn mi pé ọ̀rọ̀ yìí kò da kí èèyàn máa sọ sí ẹlòmíì o, màá rántí gan-an. Àbí tẹ̀yan ba tun wá sọ fún mi àwọn ọ̀rọ̀ àṣìnnà yẹn, màá wá sọ pé àáà mo dè tí sọ irú àwọn ọ̀rọ̀ yìí báyìí sí ẹlòmíì o. So t'eyan ba sọ fún èmi náà, màá le, màá rántí pé àáà èmi náà ti sọ àwọn ọ̀rọ̀ báyìí sí ẹni yìí o. So bẹ́ẹ̀ni mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà mi.

Wọ́n ní pé ìgbà mélò ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? So gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́. Gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́, mo máa ń wo ojú àwòrán ní bóyá láàrọ̀ tí bá ti wẹ̀ tán, tí bá ti múra kí n pa ara mi, kí n fi àwọn deodorant mi, kí n lo àwọn deodorant mi, then máa tí bá ti pa ojú mi mọ́ kí n arrange ẹ dáadáa, mo lè wo ojú àwòrán. Tí bá dẹ́ ni àwọn ẹlòmí máa ń lo phone wọ́n torí wọ́n ní bí camera àbí bí selfie, so wọ́n lè wo pé à bá ò lójú mi ṣeri, but ti eyan bá ti tọ́ ètè kó tọ́, ehm, ǹkan ojú tó ṣe bí powder or anything só ju, ó lè, ó lè ṣe, ó lè wo ojú àwòrán kó ní ìfọ̀kànbalẹ̀ pé ojú ẹ̀ ó ń dán dáadáa. So te yan bá fẹ́ jáde náà, èèyàn lè wo ojú àwòrán kó wà òk pé, à ojú yìí tí mo fẹ́ fi jáde ló ṣe ó wà dáadáa, ṣé ó wà in the right setting. Teyan bá ti fẹ́ sùn náà, àwọn ẹlòmíràn máa ń wo ojú àwòrán. Ọ̀dọ́ọ̀ wọ́n sọ pé kò da kí eyan ma wo ojú àwòrán ní alẹ́, but àwọn ẹlòmíràn sì máa ń ṣe, kó máa set ojú wọn lálẹ́ torí gbogbo àwọn ǹkan tọ́ ti lò bí àwọn facial creams, bí àwọn, ah, face mask, àwọn nose mask tó máa ń lò fún, um, skin. Wọ́n lè wo ojú àwòrán kó bá lè mọ̀ pé ó fit dáadáa, ó wà òkè, ó blend.

Question tí o bere lọ́wọ́ mi ní wípé, "Ibo ni o fẹ́ lọ sí ìsinmi?" Kò sí ibi kankan tí mo fẹ́ lọ sí ìsinmi. Ilé mi ti wà okay fún mi, torí ilé mi wà comfortable gan. Kò sí nǹkan tó wà ní ilé mi tí mi like tí kò le fún mi ní ìfọ̀kànbalẹ̀. Torí ibùsùn wà, ààyè jókòó wà, television wà, fan. Mo lè jókòó sí ilé mi kí n ṣe ìsinmi. Mi kò sí ibi kankan tí mo fẹ́ lọ, torí mi kì í ṣe èèyàn tó máa ń jáde bẹ́ẹ̀. Mi like àwọn public attention yẹn, mo like private life mi. Mo lè jókòó lórí bed mi kí n máa wo ǹkan lórí phone mi, bóyá kí n máa wo film àbí kí n máa lọ, lọ sórí social media kí n máa wo àwọn news feeds, àwọn reels. From there, mo lè sùn, mo lè sùn gbàgbé. So ìsinmi yẹn náà ó ti wà okay. Mo lè kọ́kọ́ jẹun náà kí n tó sùn. Ti bá ti ẹ ti jẹun, ti bá ti ẹ ti kọ́kọ́ jẹun náà, ti bá ti jẹun, oró máa wà ni mo lè sinmi. Láti bẹ́ẹ̀ yẹn mo lè sinmi. Kò ní dì kí n lọ sí anywhere, pàṣì ilé mi ti wà comfortable torí kí èèyàn tó lọ síta sìn, èèyàn máa wọ bike. Tí ọba fẹ́ wọ bike, cost yẹn ó ti pọ̀ jù. Tí ẹ̀yàn bá like ọ̀nà yẹn gan-an, ọ̀nà yẹn ò dá. So kò sí ibi tí mo fẹ́ lọ ṣe ìsinmi, mo lè lo ilé mi. Ilé mi ti wà okay kí n ṣe ìsinmi.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi wo ni o fẹ́ràn lọ jù? Gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́, ibi tí mo lè lọ ó pọ̀ lóríṣiríṣi, bọ̀ wọn a-- bọ̀ àwọn ẹlòmíì, àwọn, àwọn ibi kọ̀ọ̀kan wà, wà very, very special sí mi. So ibo-- ibi wo ni o fẹ́ràn lọ jù? Okay, mo fẹ́ràn láti máa lọ sí, eh, church. Mo dẹ̀ fẹ́ràn kí n lo tì máa ń ta oúnjẹ. Mo dẹ̀ fẹ́ràn kí n máa lọ síbi, ibi tó wà very peaceful, ibi tí mo lè ní happiness tèmi, tí inú mi máa dùn, tí surroundings yẹn máa wà very positive sí mi. Mo níí-- mo fẹ́ràn láti máa lọ sí ibi tí mo lè catch àwọn breath mi, tí mo lè ní positive breath, tí mo lè wà very happy, tí inú mi máa dùn. Mo wọ ibi tí mo like áti-- mo, ibi tí mo fẹ́ràn lọ jù ni ibi church. Mo dẹ̀ ni, fẹ́ràn ibi, ehm, that's ilé ìjọsìn. Then mo fẹ́ràn lọ sí ibi, bíi restaurant kí n lọ jẹun, kí n lọ jẹ nǹkan tó wù mí, kí n mu nǹkan tó wù mí, kí n dè padà wá sílé mi. Torí ilé mi náà, mo like ilé mi náà, bọ̀ mi ì lè sọ pé ilé mi wà lára àwọn ibi, ibo tí mo fẹ́ràn jù. Of course, mo máa fẹ́ràn ilé mi of course torí mo níì sí mi ní ilé mi so, bọ̀ mi ì lè pick ilé mi as somewhere very specific torí ilé mi ni mo máa ń wà almost throughout. So mi ì lè fi ilé mi as a specific or a priority tí a bá ti ń sọ nípa ibi tí mo fẹ́ràn lọ jù. Torí ibi tí mo fẹ́ràn lọ jù ni ilé ìjọsìn, ibi church kí n lọ gbọ́ orin, kí n gbọ́ f- orin tuntun lọ́dọ̀ àwọn akọrin, kí n gbọ́ ìwàásù, kí n gbọ́ nǹkan tuntun tó máa fún mi ní, ehm, happiness fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí n gbọ́, ehm, akọrin ministration tuntun. Mo like kí n máa gbọ́ praise and worship. Mo like kí n máa gbọ́ like the sounds of drums. Mo like kí n máa gbọ́ instrumental. So mo fẹ́ràn kí n máa lọ sí ilé ìjọsìn. Ó kọ jẹ́ pé once in a week ni, ó jẹ́ Sunday, every Sunday. But Sunday yẹn, mo máa ń retí ẹ̀ dáadáa torí mo like kí n múra dáadáa kí n lọ sí ibi tí mo fẹ́ràn lọ-- tí mo fẹ́ràn jù torí mo mọ̀ pé àwọn èrò máa ń pọ̀. Wọ́n máa ń wá sí church tí èmi máa ń lọ, ilé ìjọsìn tí èmi máa ń lọ. Àwọn èrò máa ń pọ̀ dáadáa, so ó yẹ kó múra dáadáa. So mo máa ń retí ọjọ́ yẹn kí n múra dáadáa, kí n dè lọ síbẹ̀, kí n dè f- kí, kí n sin Ọlọ́run bó ti tó àti bó ti yẹ àsìkò tọ́ máa ń lò kò fi bẹ́ẹ̀ pọ̀ náà, àmọ́ wàá lo àkókò tó yẹ kó lò ní church yẹn, wàá dè lọ sílé ẹ. So ibi tí mo fẹ́ràn lọ jù ni ilé ìjọsìn ni àkọ́kọ́. Ìkéji ni bíi restaurant tí mo lè lọ, mo lè jẹun, mo lè chit-chat pẹ̀lú ọ̀rẹ́ kan tàbí méjì, kí n jẹ nǹkan tó wù mí, kí n mu nǹkan tó wù mí, kí n ní àlàáfíà lẹ́yìn ìgbà yẹn kí n lọ ilé mi, kí n lọ su. Ibi tí mo like kí n máa lọ tí mo fẹ́ràn jù kò fi bẹ́ẹ̀ pọ̀ náà. Ibi tí mo lè ní ìsìn mi, tí mo lè ní ìfọ̀kànbalẹ̀, ìyẹn náà ti rí, ó ti wà okay.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Am gẹ́gẹ́ bí ẹni tó ní iṣẹ́ púpọ̀ láti ṣe. So, tí bá ti fẹ́ jí ní òwúrọ̀, màá jí ní time bí àwọn bí time bí ago, ago mẹ́ta àárọ̀ tàbí ago mẹ́rin àárọ̀. Tí bá ti jí bẹ́ẹ̀ yẹn ní òwúrọ̀, mo lè sọ ọ̀rọ̀ àdúrà kan tàbí méjì kí kikan sọ̀kẹ̀ láyọ̀. Mo lè gbàdúrà, màá gbàdúrà, then máa mu phone mi ni next action torí ibẹ̀ náà ni mo ti máa ń pa àwọn owó, ibẹ̀ náà ni mo ti máa ń ṣiṣẹ́ mi. So, màá ṣe one or two ní àwọn social apps. Mo ní àwọn apps, social apps tí mo máa ń ṣiṣẹ́. So, tí bá ti jí ní àárọ̀ bẹ́ẹ̀ yẹn, màá ṣe, màá ṣe àwọn task mi, màá wo any email, anything. Ti Bá ti jí bẹ́ẹ̀ yẹn, màá wá lọ ṣe àwọn house chores tí mo wà, tí mo nílò láti ṣe, mo á fọbọ́, màá gbálẹ̀, màá fọṣọ. Tí bá ní aṣọ tí mo fẹ́ fọ̀ ni, màá fọṣọ, màá fọbọ́, màá gbálẹ̀, màá jẹ́ kí everywhere kó mọ́. So, nǹkan tẹ́yàn máa ń ṣe ní òwúrọ̀ tẹ́yàn bá ti jí ní ìrọ̀lẹ́. So, màá jí ní àárọ̀ kùtùkùtù, màá ṣe àwọn nǹkan tí mo fẹ́ kí n ṣe ní ìyàrá mi kí n tó bọ́ síta. Tí bá ti bọ́ síta yẹn, màá kó òǹfọ̀bọ́n, màá ṣe àwọn house chores tó wà ní ilé. Rárá, kò fi bẹ́ẹ̀ ṣe much tí mo bá ti ń jí ní òwúrọ̀.

Wọ́n béèrè pé báwo ni o máa ń ṣe irun rẹ. Gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́, a máa ń ṣe irun gẹ́gẹ́ bí obìnrin. Ṣùgbọ́n kò sí-- kò, kò, kò ń ṣe everybody tó máa ń ṣe irun. Àwọn ẹlòmíràn wọ́n máa ń gẹ irun gẹ́gẹ́ bí obìnrin. So personally, bí mo ṣe máa ń ṣe irun mi, ní the relaxing, mo máa kọ́kọ́ relax ẹ́, màá dẹ̀ fo, tí bá ti fo, màá, màá dry ẹ́, tí bá ti dry ẹ́, mo lè ṣe hot combing, mo lè stretch ẹ́, then tí mo bá fẹ́ ṣe, tí bá jẹ́ pé all back mo fẹ́ ṣe bí weaving, mo lè di weaving, mo lè ṣe dídi sórí mi. Àwọn natural styles náà nìyẹn. And àwọn natural styles yẹn ó máa ń jẹ́ kí irun gùn, kí irun gùn. Irun máa ń gùn pẹ̀lú àwọn natural styles yẹn. Tí ó bá tún ṣe bí all back weaving, tí ó bá ṣe dídi, irun ẹni yẹn ó máa gùn gan. Àwọn sísin máa ń ṣe bí braids, wọ́n á máa ṣe àwọn irun gígùn yẹn tó máa gùn déèdì. So àwọn irun yẹn náà wà. So èmi báwo le ṣe-- èmi tí màá ń ṣe irun mi, tí bá ti fẹ́ ṣe braids náà, mo máa jókòó máa lọ sí ọ̀dọ̀ àwọn oníṣẹ irun, àwọn tó máa ń ṣe irun, àwọn bí hairdressers. Wọ́n máa bá mi ṣe, wọ́n á bá mi ṣe kó neat, kó rẹ fine dáadáa. Tí bá ti ẹ ní appointment àbí mo ní meeting, àbí mo ní engagement tí mo fẹ́ ṣe, so mo lè ṣe irun mi bẹ́ẹ̀ yẹn. So mo máa ń ṣe irun mi lé tí ó bá ti-- lé àtúnṣe mo lè ṣe.

Wọ́n ń bèrè lọ́wọ́ mi pé báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Gẹ́gẹ́ bí èèyàn tí mo jẹ́, mi kì í fi bẹ́ẹ̀ ṣe ọjọ́ ìbí. Mi kì í fi bẹ́ẹ̀ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Mo kàn ma, mo kàn mọ̀ wẹẹ tí bá ti jí láàárọ̀ kùtùkùtù, màá dúpẹ́ fún Ọlọ́run, máa gbàdúrà sọ̀rọ̀ lórí pé ó mú mi rí ọjọ́ ìbí mi ní aláyè. Tí n bá ti ṣe yẹn, mo máa post lórí social media mi torí ibẹ̀ ni mo ti máa ń gba àwọn compliments jù. So mo máa post lórí bí WhatsApp mi, bí Facebook, bí Instagram, but WhatsApp majorly àti Facebook. So mo máa post, tíbá ti post bí ń kan bí 12am so mo máa fílẹ̀. Àwọn èèyàn máa máa send messages wọn, wishes wọn. Nǹkan yẹn gan-an lásán, ó ti wà okay fún mi. Tí èmi bá ti rí àwọn wishes, àwọn happy birthday wishes so wọ́n máa ń múnu mi dùn, wọ́n máa ń mú ayọ̀ mi kún pé àwọn èèyàn yìí o, wọ́n tiẹ̀ rántí mi, wọ́n fi mí sọ́kan, wọ́n ń bá mi yọnu. So bó ṣe ń bá mi yọ ni ìyẹn, èmi náà, àjọyọ̀ mi náà ó ń pọ̀ si. So bá ti ṣe yẹn tán, àwọn èèyàn lè send mi owó, mo lè lọ ra àwọn nǹkan bí àwọn nǹkan jíjẹ, nǹkan mímú tí mo lè fi celebrate ọjọ́ ìbí mi. So nǹkan ṣe àwọn nǹkan tó wà, tó wà interesting. Mi kì í fi bẹ́ẹ̀ jáde púpọ̀ torí mi ò fi bẹ́ẹ̀ láé. Mo kò mọ, my own space, kí n ṣe nǹkan tó wù mí, kí n jẹ nǹkan tó wù mí, kí n ní ìsinmi, kí n wo any movies and all and all. So nǹkan tó máa ṣe báwo, ẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. So àwọn messages like basically social media ni everything boil down si torí mi kì í ní àwọn physical celebrations bẹ́ẹ̀. Àwọn èèyàn ó máa ń pè mí lórí fóònù, wọ́n lè ṣe video call, kàn kọ́ orin fún mi, kàn send owó sí mi. Ìyẹn náà wà okay, kò ní dí kí èèyàn wà physical kó jáde kó máa rìn káàkiri kí èèyàn tó mọ̀ pé ó ń ṣe ọjọ́ ìbí rẹ̀.

Wọ́n béèrè pé, nígbà wo ni o kẹyin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? À, àwọn ọ̀rẹ́ mi pọ̀ lóríṣiríṣi, o. Àti primary school, mo ní àwọn ọ̀rẹ́ púpọ̀ torí mo mọ̀wé gan-an nígbà yẹn. So, and ẹ mọ̀ pé tí ènìyàn bá ti mọ̀wé, èrò máa ń pọ̀, ọ̀rẹ́ máa ń pọ̀ láàárín-- láàárín pẹ̀lú ẹni tó mọ̀wé. So, èmi máa ń gba bíi first position, second position, ìgbà mi, àṣá máa ń drag ẹ̀ bẹ̀yen bẹ̀yen. So, mo ní àwọn ọ̀rẹ́ tó wà ní class mi torí àwọn classmates mi náà ni àwọn ọ̀rẹ́ mi. So, mo ní wọn bẹ́yẹ̀n, tópo ọkùnrin, obìnrin, mo dẹ̀ si rántí wọn títí di ìsìnyí tí mo ti parí primary, tí mo ti parí secondary àti university. So, bí mo ṣe sún mọ́ uni-- ehm, secondary, mo ní àwọn set ọ̀rẹ́ kan tuntun. So, torí bí ènìyàn ṣe ń wọ different level, ènìyàn máa ń gather ọ̀rẹ́ tuntun. So, secondary school náà, mo ní àwọn ọ̀rẹ́ tuntun náà bí mo ṣe wọ secondary school. So, bí ènìyàn ṣe ń parí secondary school, a máa gba nọ́mbà ara wa, àma ma chat ara wa. A tiẹ ni group lórí WhatsApp táa máa ń communicate sí ara wa. Tẹ́ní tíń bá fẹ́ ṣele-- tí ènìyàn bá fẹ́ ṣe bíi wedding, tí ọ ba fẹ́ ṣe birthday, a máa post ẹni ẹ lórí platform wa. So, a máa ń get in touch ara wa. University náà bó ṣe rí náà ni class wa ní group, a dẹ̀ ní nọ́mbà ara wa fún, ehm, important information tàbí anything bẹ́yen. So, ìgbà wo ni o kẹ ìpàdé àwọn ọ̀rẹ́? À, àwọn ọ̀rẹ́ mi, wọn kì í gbé ní àyíká mi, wọ́n-- ibi tó ń gbé ó jinnà gan. So, mi kì í fi bẹ́ẹ̀ pàdé wọn lọ́nà. Lórí ìntánẹ́ẹ̀tì la ti máa ń sọ̀rọ̀, a kì í fi bẹ́ẹ̀ ríra wa except pé a ní àjọyọ̀ kan tó jẹ́ ká pàdé ní ibikan. Nnkan tó máa jẹ́ ká ríra náà níyẹn, ó ti pẹ́ díẹ̀. Like that.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Well, mo máa ń rántí ah, a mo àdéhùn mi. In the sense that pé tí ẹyan bá ti ṣe àdéhùn fún yan, ẹni yẹn gan kò ní jẹ́ kó sinmi. Torí pé te yan bá ti ṣe àdéhùn sí èèyàn pé, boya for instance now, mo sọ fún èni yen pé, "Àhá, lágbájá o, lọ́la mo máa send owó sí ọ lá." Ẹni yẹn náà kò ní back down. Tí twelve AM gan bá ti lu láàárọ̀ ọjọ́ kejì yẹn, ó ti máa retí owó yẹn. To bá ti di bí six AM, seven AM, eight AM ní àárọ̀ yẹn, ó máa pe ẹni yẹn tó ṣe àdéhùn fún pé, "Àh, o sọ báí báí fún mi o. O sọ fún mi pé o máa send owó sí mi. O ṣe àdéhùn pé o máa send owó sí mi." Ìwọ náà tó bá ti jẹ́ pé o ti gbàgbé àdéhùn tó ṣe yẹn, o máa rántí torí pé ẹni yẹn gan ti-- ó ti pe ẹ, ó ti send message sí ẹ, ó ti remind ẹ pé, "À, o sọ fún mi pé o máa send owó sí mi o." So ìyẹn ló máa jẹ́ kó máa rántí dáadáa. So báwo le mi ṣe máa ń rántí àwọn àdéhùn mi? Tí èmi bá ti ṣe àdéhùn fún ẹya kan, èmi ò kí ń gbagba torí àdéhùn ó máa, ó máa wà lọ́kàn mi gan. Torí àdéhùn ó jẹ́ gbèsè, ó máa ń fa ìgbésè, ìgbésè de máa ń fa ẹ̀ṣẹ̀. So te yan bá ṣe àdéhùn fún yan, gbèsè ló wà, ló wà n lẹ́ẹ̀ bẹ̀ yẹn. So o need láti clear kí ìwọ tó ní fọkànbalẹ̀. So to, te yan bá ti ṣe àdéhùn se yan, ó yẹ kí oun máa mọ̀ pé gbèsè ló wà nle bẹ̀ yẹn. So, báwo ni màá ṣe wà Mi ò ní rántí pé mo ní gbèsè sílẹ̀ ìgbà tí mo ti ṣe àdéhùn sí èèyàn. Màá rántí e tori mo mọ̀ pé, àh, mi ò kí ń like gbèsè gẹ́gẹ́ bí mo ṣe wà báyìí. Mi like gbèsè rárárarara. So màá rántí pé, à, mo ti ṣe àdéhùn sí ẹni yìí, ó yẹ kí n mú sí, mú wá sí ìmúṣẹ. Ó yẹ kí n mú àdéhùn yẹn sí ìmúṣẹ. So màá try láti rántí tí bá tí, boya gẹ́gẹ́ bí i pé a bí owó wọlé ńsìn ná, mo dẹ̀ ti ṣe àdéhùn sí èèyàn pé màá send owó sí ọ, tí mo dẹ̀ rí alert, àh, màá rántí pé, àh, kówó yìí tó tan ọ jẹ, ṣe jẹ́ ẹ mú, jẹ́ ẹ rántí pé, àh, mo ṣe àdéhùn sí ẹni yìí, ó yẹ kí n send owó sí ẹni yìí so that màá mọ̀ pé ìyẹn ti bọ́ lọ́wọ́ mi. So màá rántí àwọn àdéhùn tí mo ṣe torí pé mi ò like gbèsè sọ́rùn mi torí ẹnikẹ́ni tí bá ti ṣe àdéhùn, gbèsè ló dá sílẹ̀. So, kí èèyàn lè move ahead, èèyàn need láti rántí àwọn àdéhùn so that kò ní máa fa àwọn ìgbésè tí kò ní ìtumọ̀ ní ayé èèyàn.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Èmi bí mo ṣe wà, èmi ò kí ń pàdé àfojúsùn títà mi. Torí mi n fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ comprehend.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn ímeélì rẹ? Ìbéèrè yẹn ó ní ìdáhùn. So ìdáhùn sí ìbéèrè yìí ni pé mo má ń ṣètò ímeélì mi nípa lílo folder àti àmì. Ta bá ń sọ̀rọ̀ nípa àmì, àmì gẹ́gẹ́ bí àwọn labels, folder, a mọ bí folder ṣe rí, àwọn folder ọ́fíìsì, ara ẹni àti ìpolówó. Mo tún má ń lo àṣẹ àlèmọ́, ǹkan ta má ń pè ní filters, àṣẹ àlèmọ́ filters ni kí ímeélì tuntun lè lọ sí folder tó yẹ láì fo wò yí. Àwọn ní gbogbo ọ̀sẹ̀ náà mo má ń pa tábìlì, tábìlì pamọ́, mo má ń pa tábu pàmọ́ àwọn ímeélì tí mi ò nílò so kí inbox mi lè mọ́ kí n sì rí ohun pàtàkì rọrùn. So tí ènìyàn bá fẹ́, tí bá fẹ́ ṣètò àwọn ímeélì mi, màá make sure pé mo lo folder, mo lo àmì, mo lo àwọn àṣẹ àlèmọ́ so that kí ímeélì lè lọ sí folder tó yẹ láì fo, láì fo wò yí. Then ní gbogbo ọ̀sẹ̀ náà mo má ń pa tábu pàmọ́, má ń pa tábu pàmọ́ ǹkan ta ń pè ní archive. A ma archive àwọn, àwọn méèl, méèl tí mi ò nílò, tí mi ò nílò mọ́ so kí inbox mi lè mọ́. Torí inbox tó bá wà very rowdy, à, ìyẹn mean pé ó túnmọ̀ sí pé a ṣètò àwọn ímeélì wa dáadáa so gbogbo àwọn kínní yìí ó máa jẹ́ kí iṣẹ́ rọrùn, ó máa jẹ́ kí a rí ohun pàtàkì rọrùn.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? So gẹ́gẹ́ bí oníṣẹ́ tí mo jẹ́ torí mo máa ń ṣiṣẹ́. So ọ́fíìsì wa máa ń ṣí ní aago mẹ́jọ àárọ̀, aago mẹ́jọ àárọ̀ ó jẹ́ eight AM. Láàárọ̀ a sì máa ń pa, a sì máa ń pa ní aago márùn-ún ìrọ̀lẹ́ ìyẹn jẹ́ five PM. So a ọ́fíìsì wa máa ń ṣí ní aago mẹ́jọ àárọ̀ ìyẹn jẹ́ eight AM. Ó dẹ̀ máa ń pa, a sì máa ń pa ní ago márùn-ún. Eléyìí a máa ń ṣe láti ọjọ́ Ajé sí ọjọ́ Ẹtì. A máa, a máa ń ṣe ní ọjọ́ Ajé sí ọjọ́ Ẹtì. So ọ́fíìsì wa máa ń ṣí ní aago mẹ́jọ àárọ̀, a sì máa ń pa ní ago márùn-ún ní ìrọ̀lẹ́. Ba ṣe bá ń ṣe lójoojúmọ́ náà ni. A fi Saturday ọjọ́ àbámẹ́ta àti Sunday tó jẹ́ ọjọ́ àìkú.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Mi ò tíì lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí àmọ́ mo ti fojú rí ẹni tó ti le kúrò ní iṣẹ́. Kò dẹ́ kí ń ṣe nǹkan tó dára rara rara, kò ṣe nǹkan tó rọrùn láti ṣe torí èèyàn gbọdọ̀ ronú nípa rẹ̀ dáadáa. So ó lè jẹ́ pé àwọn ìdí oríṣiríṣi ló máa jẹ́ kí wọ́n lé ẹni kan kúrò. Ó lè jẹ́ pé ó ń jẹ́ kí iṣẹ́ dàrú, ó lè jẹ́ pé ènìyàn ò ń ṣe iṣẹ́ rẹ̀ dáadáa, ó lè jẹ́ pé bóyá ó ti ní àwọn ìbáwí tó pọ̀, ó dẹ̀ ti ní àwọn queries tó pọ̀. Tí èèyàn bá ti ní query tó pọ̀ bẹ́yẹ̀n, wọ́n máa ń lé èèyàn kúrò nínú iṣẹ́. Ó dẹ̀ máa jẹ́ ǹkan ìbànújẹ́ fún èmi gan gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí oníṣẹ́ rẹ̀ àbí bí ìkọ́líìgì rẹ̀. So kò kí ń ṣe ǹkan tó rọrùn rara rara. And ó lè jẹ́ pé wọ́n ti fún ènìyàn ní tó pọ̀, bóyá wọ́n ti sọ fún pé, "À, báyìí ìwà tó ń wù yí ò da o." Tó bá dẹ̀ ti sọ bí ẹ̀ẹ̀mẹ́tà bẹ̀yẹn, wọ́n lè fún ènìyẹn náà ni wọ́n lè lé ènìyàn kúrò nínú iṣẹ́. So nǹkan báyìí ni kò da fún ẹni náà. So yíyọ ẹnìkan kúrò ní iṣẹ́ kì í ṣe ohun tó, kì í ṣe ohun tó tí ẹnikẹ́ni yọ̀ sí. Ó ń kọ́ wa ní ìtìlẹyìn ìdájọ́ àti bí a ṣe lè dárí ènìyàn pẹ̀lú ọgbọ́n. So ó lè jẹ́ pé èèyàn ń ba sọ̀rọ̀, èèyàn ṣe gbogbo ìran lọ́wọ́, but kò fi bẹ́ẹ̀ gbọ́. So à ìgbà tí wọ́n lé ènìyàn kúrò, mo try láti bá oníṣẹ́ sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀, kí ni ẹni yìí ṣe, kí lè mọ ohun tó ń ṣẹlẹ̀ gan gan gan gan gan. So ó lè jẹ́ pé ìṣòro ara ẹni fà, mo sì mú, mo sì máa gbìyànjú láti fún un ní àtìlẹ́yìn. So at times nígbà tí mo bá ń ṣe bẹ́ẹ̀, mo máa ń fi owó àti ìbànújẹ́ hàn. Mo sì máa ń ṣàlàyé ìdí rẹ̀ kédere láìsí ẹlẹ́gàn tàbí fi ẹ̀gàn kàn. So nípa rí, yíyọ ẹnìkan kúrò ní iṣẹ́ kì í ṣe ohun tí ẹnikẹ́ni yọ̀ sí. Kò da, ó máa ń fún èèyàn ní, ó máa ń jẹ́ kí èèyàn máa ronú. Kò da fún oníṣẹ́, kò da fún anybody. Kò ṣe ipò tí ẹnikẹ́ni gbàdúrà pé kó wà. But tó bá ti rí bẹ́ẹ̀, èèyàn kan need láti ṣe àwọn, à, àwọn parts rẹ̀, ó yẹ kó kan sympathize pẹ̀lú ènìyàn, kó fún un ní àwọn advice kékeré kan torí kò ń ṣe ìparí ayé. Ẹni yẹn sì lè rí ibi tó da. So a máa try láti fi advice fún ènìyàn pé bóyá nǹkan tó fi le kúrò ń bí báyìí kó máa lọ sí ibòmíì lọ ṣe.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń ṣètò owó iṣẹ́ pẹ̀lú ìmúlò ọgbọ́n àti ìṣètò tó dá, torí pé owó jẹ́ àpá kan pàtàkì jù lọ nínú ìṣàkóso ilé iṣẹ́. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣe àtójọ́ ìnáwó àti owó tí a ń retí, nǹkan tí à ń pè ní budget. Èyí ó máa ń jẹ́ kó yé mi dáadáa bí owó ṣe ń wọlé àti bí ó ṣe yẹ kí ó jáde. So mo tún máa ń ya owó sí ẹ̀ka oríṣiríṣi, loríṣiríṣi, bí i owó òṣìṣẹ́, àwọn owó ìrín-iṣẹ́ iṣẹ́, àwọn ìtànná àti omi, àti owó ìtọ́jú ilé iṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So nípa ṣíṣẹ́ bẹ́ẹ̀, ó rọrùn fún mi láti tó pa ìnáwó kọ̀ọ̀kan kí ki n sì rí pé kò sí ibi tí owó ti ń san, tó ń ṣán lọ láìsí ìdí tó dá. So ní gbogbo oṣù tàbí gbogbo àkọ́kọ́, àkókò kan, mo máa ń tún àkọsílẹ̀ owó wo. So kí n lè fi wé ètò tí mo ti ṣe tẹ̀lé. Bí mo bá ti rí pé ìnáwó kan pọ̀ ju bí ó ṣe yẹ kó lọ, àbí tó bá ti rí pé ìnáwó kan pọ̀ ju bó ṣe yẹ lọ, mo máa ń wá ọ̀nà láti dínkù, tàbí láti tún ètò ṣe. Mo tún máa ń fi àpá kan kan sílẹ̀ gẹ́gẹ́ bí ìpamọ́ owó torí ìṣẹ̀lẹ̀ àìrótẹ́lẹ̀ tàbí ìdàgbàsókè ọjọ́ iwájú, ó dá kí èèyàn máa fi owó pamọ́ torí ọjọ́ iwájú, aamọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la. So pẹ̀lú èyí, mo máa ń jẹ́ kó yé gbogbo òṣìṣẹ́ ohun tí à ń lo owó fún un kí ìmọ̀lára ìdájọ́ òdodo àti ìtẹ́lọ́rùn lè wà. Ní ìparí, ṣíṣẹ́ owó iṣẹ́ dáadáa kì í ṣe pé a ń ná owó lọ́pọ̀, ṣùgbọ́n pé à ń lo owó ní ọ̀nà tó tọ́, tó sì máa jẹ́ kí, jẹ́ kó ṣe iṣe fún ilé iṣẹ́ láti dúró sinsin, kó sì dàgbà torí tí kò bá ṣíṣí owó àbí tí kò sí accountability fún owó ní ibi iṣẹ́, ìyẹn ó máa ń fa iṣẹ́ sẹ́yìn, and kò dẹ̀ dáa fún iṣẹ́, kò ní jẹ́ kí ilé iṣẹ́ yẹn kó dàgbà sókè.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Well, lónìí, mò ń lo fóònù alágbèéká ọlọ́gbàgbọ, ìyẹ́n ló jẹ́ bí smartphone kan tó bá mu pẹ̀lú iṣẹ́ mi àti ìgbésí ayé ojojúmọ́. Fóònù tí mò ń lò jẹ́ ẹni tí ó, tí ó ní ẹ̀rọ tó yára, ìrántí tó dá àti bátìrì tó lè pe fún ọjọ́ kan láìsí ṣòro torí ìṣorò fóònù sìn bátìrì ni ọ̀rọ̀ bátìrì ni tí bátìrì yẹn kò bá lè dúró fún ọjọ́ kan, ó ní pé fóònù yẹn ó ti ní problem, kò dẹ̀ ní ṣiṣẹ́ dáadáa fún nǹkan tó fẹ́ fi ṣe. Ìdí ni pé mo máa ń lo fóònù mi púpọ̀ náà fún ìbánisọ̀rọ̀, fífi íméèlì ránṣẹ́, ìṣètò iṣẹ́ àti ìwádìí lórí ayélujára. So ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jù lọ nípa fóònù yìí ni kámẹ́rà rẹ̀. A kámẹ́rà mi smart gan, ó jẹ́ kí n lè ya àwòrán tàbí ṣe fídíò ní kéde re, pàápàá jùlọ nígbà tí mo bá, tí mo bá nílò láti lò ó fún iṣẹ́ tàbí ìrántí ara mi. Bolú rẹ̀ tún tóbi, kò sí, kò sí mọ́. Èyí sì jẹ́ kó rọrùn fún mi láti ka-- wo àkọsílẹ̀ tàbí kópa nínú ìpàdé lórí ìkanmi ayélujára. Mo tún ń wo ààbò púpọ̀ torí náà fóònù tí mò ń lò ní ààbò ìkáwọ́ àti ìmúlò ojú. Ìyẹn ló jẹ́ fingerprint àti face unlock. Face unlock yẹn gangan ni mo máa ń lò jù torí fingerprint yẹn kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún, fóònù mi. Kí lè dáàbò bo ìtàn ara ẹni àti, àti iṣẹ́ mi pẹ̀lú àwọn ohun èlò inú rẹ̀. Ìyẹn ló jẹ́ apps táa máa ń lò. Mo lè ṣètò àkókò mi dáadáa, kó àkíyèsí kí n sì tó pa ohun tí mo gbọdọ̀ ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan. Ni ṣókí, fóònù alágbèéká tí mò ń lò kì í ṣe fún ìpè ó àti ìfiránṣẹ́ nìkan ṣùgbọ́n ó ti di ọ̀rẹ́ iṣẹ́ àti ìgbésí ayé fún mi. Ó ti ẹ ti di ìgbésí ayé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíí torí gbogbo nǹkan ta n ṣe ń sìn ní ayé yìí ori fóònù ló wà o. Èèyàn lè tajà lórí fóònù, ẹ̀yàn lè ṣe anything lórí fóònù, ẹ̀yàn lè make owó lórí fóònù. Kò need kí èèyàn lọ síbi tó jìnnà kó tó ṣe nǹkan tó fẹ́ ṣe. So mò ń yàn án torí pé ó rọrùn láti lò ó, ó gbẹ́kalẹ̀, ó gbẹ́kẹ̀lé, ó sì ń ràn mí lọ́wọ́ láti ṣe oun pupọ̀ dáadáa ní àkókò díẹ̀. Kò ní take time, kò ní take àkókò mi rárárárárárá.

Ṣé ori máa ń fọ́ ọ? Rárá o, kìí ṣe pé orí máa ń fọ́ mi lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n nígbà mí bí mo bá rẹ gan tàbí bí kò bá sùn dáadáa, mo lè ní ìrọra orí díẹ̀. Nítorí tí èèyàn ò bá ti sùn dáadáa àbí tí èèyàn bá ń ronú púpọ̀ tó bá ti rẹyàn gan, èèyàn lè ní fífọ́ orí. So mo ti ṣàkíyèsí pé ìrọra orí lè wáyé bí ẹni bá ṣiṣẹ́ jù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé tí èèyàn bá ti ṣiṣẹ́ jù, èèyàn lè ní fífọ́ orí. Bá ṣe ń wo fóònù tàbí kọ̀m̀pútà náà pẹ́ tàbí tí ẹrù ọkàn bá pọ̀, ẹrù ọkàn wà jẹ́ bí stress. Tí èèyàn bá ti fojú sí fóònù for a long time, fún ìgbà díẹ̀, èèyàn lè ní fífọ́ orí o. Èèyàn lè ní fífọ́ orí náà tí èèyàn bá tí ń tẹ kọ̀m̀pútà jù. Reason tí àwọn òyìnbó ṣe ṣe anti-ray, anti blue ray light glasses torí tí èèyàn bá tí ń jókòó sórí kọ̀m̀pútà fún ọjọ́ tó pẹ́, fún ìgbà tó pọ̀, ìyẹn o máa ń ba ojú jẹ́, ó dè máa ń fọ́yàn lórí gan, ó máa ń funyàn ní fífọ́ orí. So tí èèyàn bá ti ṣe stress jù, ẹrù ọkàn tí ẹrù ọkàn bá ti pọ̀ jù, èèyàn lè ní fífọ́ orí. Nígbà tí mo bá rí pé orí ń fẹ́ fọ́ mi, mo máa ń gbìyànjú láti sinmi torí nǹkan tó kàn náa niyẹn. Tí eeyan bá tí ń ni, tí èèyàn bá tí, orí bá tí ń fọ́yàn, èèyàn níìdí láti sinmi. Ẹ̀eyàn dè niídi láti mú omi púpọ̀ kí sì dí ń ṣẹ́ kò díẹ̀ torí ẹni tó bá ti wà láàyè ló máa ń ṣiṣẹ́, ẹni tó ti kú ò lè ṣiṣẹ́ o. So ní ọ̀pọ̀ ìgbà ìyẹn máa ń ràn mí lọ́wọ́. Bí o bá sì jẹ́ pé ìrọra orí tún wáyé lẹ́ẹ̀kọ̀kan, ó dá kí ẹni bẹ́ẹ̀ lọ rí dókítà kí wọ́n lè ṣe àyẹ̀wò dáadáa. Torí àwọn ẹlòmí bá ti ní fífọ́ orí, wọ́n kàn máa lò bí paracetamol, àwọn bí self-medications yẹn at least láti relieve, ẹrù ọkàn tó wà n lẹ́ àti orí fífọ́ tó wà n lẹ̀. Ṣùgbọ́n tó bá tí ń pọ̀ jù, tó bá jẹ́ pé, ẹ n lo paracetamol, ẹ n lo eléyi, ẹ n lo ibucap, ẹ n lo kò dè wá ṣiṣẹ́, ó dá kí ẹ̀eyàn lọ sí hospital, nilé ìwòsàn, kí eẹ̀yàn lọ rí dókítà. Bẹ́yẹn dókítà lè ṣe àyẹ̀wò dáadáa, kan ba lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan lára èeyàn.

Bá wò ní o ṣe máa ń man àwọn èrò tuntun? Báwo ni o ṣe máa ń man àwọn èrò tuntun? Mo máa ń mu àwọn èrò tuntun wá nípa fífi ọkàn mi sílẹ̀ sí ìmọ̀ tuntun àti ìrírí tuntun. Torí ẹniyẹn náà, o gbọdọ̀ ní ìrírí tuntun, o gbọdọ̀ ní ìmọ̀ tuntun kí òun tó mọ̀ pé ó fẹ́ mu àwọn èrò tuntun wá. Ohun àkọ́kọ́ ni pé mo máa ń fetísílẹ̀ dáadáa sí ohun tí àwọn ènìyàn yóò kùn sọ̀, bí àwọn alábàásisẹ́, àwọn ọ̀rẹ́ tàbí àwọn oníbàárà. Ní ọ̀pọ̀ ìgbà, èrò tuntun máa ń jáde láti inú ìṣòrò tí ẹlòmíràn ń dojúkọ̀ tàbí láti inú ìbéèrè tí a kò tíì rò lórí rẹ̀ rí. So èrò tuntun, tí ẹyan bá ti ní àwọn alábàáṣiṣẹ́, pọ̀ àwọn ọ̀rẹ́, tí ẹyọ bá ti jókò pẹ̀lú wọn kẹ́jọ sọ̀rọ̀, ẹ̀yan lè ní èrò tuntun torí bá ṣe wáyì kò sí kò ṣe gbogbo nǹkan ta mọ̀. A lè gba àwọn èrò tuntun láti àwọn, àwọn ẹlòmíràn, àwọn ọ̀rẹ́ kò sí a mọ̀ gbogbo ẹ̀. Bá ṣe wáyì, a mọ̀ gbogbo ẹ̀. A néedr láti gba àwọn èrò tuntun látọ̀ọ̀dọ̀ àwọn ẹlòmíràn tàbí tí ẹyan bá bí ní, ehm, ìbéèrè tí a tí rò rí, a tí rò lórí rí. So èrò tuntun máa ń wà láti bẹ́ẹ̀ yẹn. Mo tún máa, mo tún máa ń ka àwọn ìwé, àpílẹ̀kọ́ àti àlàyé lórí ayéloujára torí pé ìkàwé ń sí, ó ń ṣí ọkàn ènìyàn sí ọ̀nà tuntun. Tí ẹyan bá ti ka ìkàwé, ẹyọ máa ń ka àwọn bí novels, àwọn bí newspaper, àwọn bí anything. Àwọn ènìyàn lè, wọ́n lè ka ìwé. Ìwé máa ń ṣí àwọn ọkàn sí àwọn nǹkan tí a mọ̀ rí. Ó máa ń ṣí ọkàn ènìyàn sí ọ̀nà tuntun. Nígbà tí mo bá ka bí àwọn, mi ṣe ń ṣe nǹkan, ó máa ń fún mi ní ìmíṣe láti wo ohun tí mo ṣe lọ́nà mi. Nígbà mí èrò tuntun kan lè wá láti inú nǹkan kékeré tí mo kà tàbí gbọ́. Mo lè gbọ́ nǹkan kékeré díẹ̀, kí èrò tuntun jáde láti bẹ́ẹ̀ Kí n gbọ́, kí n gbọ́ kékeré, kí n gbọ́ nǹkan kékeré bẹ́ẹ̀, èrò tuntun lè jáde láti bẹ́ẹ̀. Pẹ̀lú èyí, mo máa ń fún ara mi ní àkókò láti ro jìnlè. Nígbà tí mo bá ń sinmi, kí n máa rìn káàkiri, kí n jókò àbí kí n jókò ní ìdákẹ́jẹ, ọpọlọ máa ń ṣiṣẹ́ dáadáa jù. Reason tànfí sọ pé ó dáa kí ẹyan máa ní sinmi. Ti ẹyan bá ti ń, tó ń lọ, ehm, tó ń gó through àwọn nǹkan bí ìdámu or something like that, ó yẹ kí ẹyọ jókò kó máa ronú díẹ̀. Ti ẹyan bá ti ronú nǹkan tó fẹ́ ṣe, ó máa wá sí ọpọlọ. At least idea, ẹ máa ní àwọn idea kékeké, kékeké, tó máa di nǹkan ńlá. So ọpọlọ máa ń ṣiṣẹ́ dáadáa jù bí mo ṣe sọ. Kì í ṣe pé mò ń fi ara lile lórí láti ri èrò tuntun lẹ́sẹ̀kẹ́sẹ̀ ṣùgbọ́n mo jẹ́ kí èrò wà lọ́nà àdánídá. Mo tún máa ń ṣe ìdánwò, kì í ṣe gbogbo èrò tuntun ni ó ṣiṣẹ́. So àwá náà a máa wò bóyá èrò yìí, bóyá ó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. So ṣùgbọ́n mo kọ́ ara mi pé kì í ṣe àṣiṣe láti gbìnyànjú. Àwọn èdè Gẹ̀ẹ́sì máa ń sọ bẹ́ẹ̀, "kò kò sí nǹkan tó kéré jù, ẹyan needí láti gbìnyànjú." Kò ń ṣe crime láti ṣe ìgbínyànjú, kò ń ṣe crime Nípa fífi èrò sí ìṣẹ́ kékeré, mo lè rí ohun tó dáa àti ohun tí a gbọdọ̀ tun ṣe. So nípàrí, mímu èrò tuntun wá jẹ́ àpapọ̀ ífètísílẹ̀ ìmọ̀ ìrìn àti ìmúra ọkàn láti kọ́ ẹ̀kọ́ tuntun lojoojúmọ́.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn. Mo máa ń gbìyànjú láti rìn ní àlàáfíà ní gbogbo ìgbà torí mo gbàgbọ́ pé àlàáfíà ọkàn àti ara jẹ́ ohun pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé. Rí rìn ní àlàáfíà tú mọ̀ sí pé gbìyànjú láti jẹ́ onírẹ̀lẹ̀, láti máa ṣe ara bínú. Kì í sì mọ bí mo ṣe ń dáhùn sí àwọn ìṣòro tí mo bá pàdé lojojumọ. Fún ènìyàn tó bá fẹ́ ní àlàáfíà, èèyàn need láti ṣọ́ra gan, kó má ṣe nǹkan jẹ́jẹ́jẹ́jẹ́, kò dá kí ẹni, irú ẹni kó máa bínú jù torí bínú yẹn kò ní fún eeyàn ní ìfọ̀kànbalẹ̀, kò ní fún eeyàn ní ìsinmi, kò ní fún eeyàn ní àlàáfíà. So mo máa ń try láti gbìyànjú láti ṣe onírẹ̀lẹ̀, onísùúrù. Torí tí ẹeyan bá ti ní sùúrù náà, àlàáfíà náà máa ń tẹ̀lé. Mi kì í di ara bínú bẹ́yẹn, èsì mọ bí mo ṣe ń dáhùn àwọn ìṣòro tí mo bá pàdé lojojumọ. Nígbà tí ìṣòro bá wáyé, mo máa ń kọ́kọ́ dá ara mi dúró, kí n sì mi jilẹ̀, kí n sì ronú dáadáa kí n tó sọ̀rọ̀ tàbí ṣe ìgbésẹ̀ kan. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti yàgò fún ìjà ìbànújẹ́ tàbí ìpinnu tí mo lè kábàmọ̀ lẹ́yìn. Mo tún mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan ni mo lè ṣàkóso. Torí náà, mo kan, mo kọ ara mi láti gba ohun tí mo lè, tí mi ò lè yípadà, kí n kì í ṣe, kí n sì fojú inú rere wò ó. So mo máa ń kọ ara mi dúró, kí n sì mi jẹ́jẹ́, màá kọ́kọ́ dúró ní tí bá ti, tí bá ti ní àwọn ìṣòro bẹ́yẹn tó máa ń jẹ́ kí mi ní ní àlàáfíà ọkàn, mo máa kọ́kọ́ jókòó, màá sì mi jilẹ̀, màá ronú kí n tó sọ̀rọ̀ tàbí kí n tó, kí n tó ti ẹ gbé ìgbésẹ̀ kankan. Màá kọ́kọ́ sinmi iná, màá kọ́kọ́ ronú torí tí ẹeyan ò bá ronú, èèyàn máa ma wà, ọkàn ènìyàn máa ma ṣe gbìngbìngbìngbìngbìn, kò ní lè sọ̀rọ̀ dá, kò ní lè ní àlàáfíà. So pẹ̀lú èyí, mo máa ń yan àwọn ènìyàn tí mo bá ń bá ṣepọ̀ dáadáa. Bí mo bá wà láàárín àwọn ènìyàn tí ó kún fún ìbànújẹ́ tàbí àríyànjiyàn, ó máa ń nira láti rí àlàáfíà torí náà mo máa ń wá àyíká àti ìbáṣepọ̀ tí yóò fún mi ní ìtùnú ọkàn. Tí ẹeyan bá ń rìn nínú ayé yìí, àwọn circle ẹ, àwọn ọ̀rẹ́, àwọn ènìyàn, ó yẹ kí wọ́n jẹ́ àwọn ènìyàn tí ọkàn wọn kún fún ìbànújẹ́ torí ó máa affect èmi gangan, gangan torí tí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ní inú ìbànújẹ́, ó máa affect mi ná, ó máa affect àlàáfíà èmi ná nípa rí o. Rí rìn ní àlàáfíà kì í ṣe pé ìṣòro kì í wá rá rá rárá torí ìṣòro pọ̀, ìṣòro pọ̀ ṣùgbọ́n pé mo ti kọ́ ara mi bí mo ṣe lè dojú kọ wọ́n pẹ̀lú ọgbọ́n, ìfaradà àti ìrètí torí wọ́n máa ń sọ pé tí ìrètí ń bẹ, àlàáfíà náà ń bẹ. Èyí ló ń jẹ́ kí ìgbésí ayé mi rọrùn, kí sì lè bá àwọn mi gbé dáadáa.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mi bóyá mo ní aṣọ wíwẹ̀. Well, bẹ́ẹ̀ ni, mo ní aṣọ wíwẹ̀ àti títọ́, torí pé mo gbàgbọ́ pé bí ènìyàn ṣe ń wọ aṣọ rẹ̀, ṣọ púpọ̀ nípa rẹ̀. Kì í ṣe pé aṣọ gbọdọ̀ jẹ́ gbówó ni, ṣùgbọ́n ó yẹ kí ó mọ̀ kó, kí ó sì dá lórí ara. Ni gbogbo ìgbà, mo máa ń gbìyànjú láti jẹ́ kó mọ̀ pé aṣọ tí mo bá wọ̀ jẹ́ mímọ́ tí a sì ti fọ dáadáa, tí a ti ṣe fọ dáadáa. Mo tún máa ń ṣètò, mo máa ń ṣètò aṣọ mi dáadáa. Mo mọ irú aṣọ tí mo lè wọ sí bi iṣẹ́, irú tí mo lè wọ nílé tàbí ní sí ayẹyẹ. Mi lè wọ aṣọ oní-- nílé, aṣọ ilé kì í wọ sí ibi iṣẹ́. Mi de lè wọ aṣọ iṣẹ́ kí n fi dúró sílé. Mi ò lè wọ aṣọ ilé ìjọsìn kí n wọ sílé náà. Èyí jẹ́ kí a máa ń ba nínú yíyan aṣọ. Ó sì ń fún mi ní ìtẹ́lọ́rùn ọkàn. Nígbà tí aṣọ bá mọ́ tí ó sì bá ra mú, ènìyàn máa ń ní ìgboyà àti ara ẹni ju tẹ́lìí lọ. Tí ènìyàn bá o-- tó, tó bá múra dáadáa, tó bá wọ aṣọ tó mọ́, òun gan mọ̀ pé aṣọ tó ún wọ o mọ̀ ni. Ẹ̀yàn má lè sọ̀rọ̀ ní public, ó máa sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà, kò ní, kò ní bẹ̀rù anybody torí òun, ó ní confidence yeni ara. Èyí, mo máa ń tọ́jú aṣọ mi ó, bíi fífi sínú àpótí dáadáa. Màá fọ̀ wọ́n ní àkókò àti yíyá aṣọ tí ó ti bàjẹ́ kúrò. Èyí jẹ́ kí aṣọ pé tó kí ó sì máa bà rọrùn. Mo tún mọ̀ pé ìmọ́tótó ara àti aṣọ lọ́pọ̀. Torí náà, mo máa ń ṣọ́ra sí àwọn aṣọ tí kò dá. Màá yà wọ́n sọ́tọ̀. Mo, mo yọ wọ́n kúrò pátápátá. Mi n lè wọ aṣọ tó ti bàjẹ́ torí mo fẹ́ ní ìgboyà láti rìn nínú, nínú ìta. So nínú, níní aṣọ wíwẹ̀ kì í ṣe àṣekára nìkan, ó jẹ́ àpakan ìwà ẹni. Ó ń fi hàn pé ènìyàn bọlá fún ara rẹ̀ àti fún àwọn tí ó ń ba pàdé. Èyí sì ń ràn mí lọ́wọ́ láti hàn gbangba dáadáa níbi gbogbo tí mo bá lọ. Te ènìyàn bá ní aṣọ wíwẹ̀, ẹ́n kì í ṣe fún àṣekára nìkan, ó jẹ́ àpakan ìwà ẹni. Ìyẹn máa ń jẹ́ te ènìyàn bá ní aṣọ wíwẹ̀, ó máa ń fi hàn pé ènìyàn bọ́lá fún ara rẹ̀. Aṣọ tí ènìyàn wọ, ó máa ń bọ́lá fún ara rẹ̀ àti fún àwọn tí ó ń ba pàdé.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n mi ò jẹ́ ẹni tí mo fi ń dá gbogbo ìgbésí ayé mi lè lórí. Then, àmì ìràwọ̀ jẹ́ àpá kan kan ṣoṣo nínú ohun tí ó lè ṣàlàyé ìwà ènìyàn, kì í ṣe ohun gbogbo. Síbẹ̀, ó máa ń jẹ́ ohun ìfẹ́ràn láti ká tàbí gbọ́ ohun tí wọ́n sọ nípa rẹ̀. Torí pé nígbà mìí a lè rí díẹ̀ nínú ara wa nínú rẹ̀. Torí at times nígbà mìí kò, kò kín ń ṣe nǹkan tó ṣe pàtàkì, kò ń ṣe ohun gbogbo ló máa ń ṣiṣẹ́ fún. So, nígbà tí mo kọ́kọ́ mọ àmì ìràwọ̀ mi, mo ká díẹ̀ nípa ìtumọ̀ rẹ̀, bí ìwà tí a sábà máa ń sọ mọ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn, pẹ̀lú àwọn mii àti bí ènìyàn ṣe lè dojú kọ ìṣòro díẹ̀ nínú rẹ̀ dá mi lójú gan-an. Díẹ̀ sì dàbí pé kì í ṣe mi rárá, rárá. Èyí ló jẹ́ kí ó yé mi pé kò sí àmì ìràwọ̀ kan tó lè ṣàpèjúwe ènìyàn dáadáa. Pátápátá gbogbo ẹ̀, gbogbo ẹ̀yàn kàn try, wọ́n kàn wa very, wọ́n kàn gbìyànjú láti align pẹ̀lú ayé wa. Mo máa ń wo àmì ìràwọ̀ bí ohun tó lè, tó lè fúnni ní ìrònú tàbí ìmísí, kìi ṣe gẹ́gẹ́ bí òfin tí a gbọdọ̀ tẹ̀lé. Pínú tí mo bá ṣe àti ọ̀nà tí mo gba gbé ayé mi dá lórí ohun tí mo kọ́ ìrírí mi àti ìwà tí mo ti kọ ara mi sí. So mo mọ̀ àmì ìràwọ̀ ẹmi lè jẹ́ ohun ìfẹ́ràn àti ìdárayá, ṣùgbọ́n ohun pàtàkì jù lọ ni kí ènìyàn mọ ara rẹ̀ dáadáa kí ó sì mọ ohun tí ó fẹ́ nínú ayé. Èyí ló ń darí ìgbésí ayé ju ohunkóhun míràn lọ.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Well, bẹ́ẹ̀ ni. Mo lè sọ pé mo jẹ́ ènìyàn tí mo máa ń jí ní kùtùkùtù, ṣùgbọ́n kì í ṣe pé ó rọrùn fún mi ní gbogbo ìgbà náà. Jíjí ní kùtùkùtù jẹ́ àṣà tí mo kọ́ ara mi sí lọ́dọọdún torí mo rí i pé ó ní, ó ní ìparere púpọ̀ lórí ìgbésí ayé mi, pàápàá jùlọ lórí iṣẹ́, ìlera àti ìtẹ́lọ́rùn ọkàn. Nígbà tí mo bá jí ní kùtùkùtù àárọ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń rí ní ìdákẹ́jẹ́ ayé. Kò sí ariwo púpọ̀, ọkan sì ń ba'lẹ̀. Àkọ́kọ́ yìí ń jẹ́ kí n lè ronú dáadáa, kí n ṣètò ọjọ́ mi, kí n sì pinu ohun tí mo fẹ́ ṣe. Láìsí ìdààmú, mo lè gbàdúrà, pe o yè kí n máa ka ìwé tàbí kọ́ àwọn èrò mi sílẹ̀. Gbogbo èyí ń mú kí n bèèrè, kí n bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo tún ṣàkíyèsí pé jíjí ní kùtùkùtù ń jẹ́ kí n ṣe lọ́pọ̀ ju. Ní àárọ̀, ọpọlọ mi ó máa ń sábà ń ṣiṣẹ́ dáadáa jù, mo sì lè ṣe iṣẹ́ pàtàkì kíákíákíá kí ọjọ́ tó kún, fún ìpàdé, ìpè àti ìṣòro. Nígbà tí mo bá ti parí, nígbà tí mo bá ti parí iṣẹ́ pàtàkì mi ní kùtùkùtù, mo máa ń ní ìtùnú ọkàn pé ọjọ́ mi ti bẹ̀rẹ̀ dáadáa torí pé te'yan ba ti plan dáadáa tó ti ṣètò nǹkan tó fẹ́ ṣe. Ìyẹn tún mọ̀ sí pé ohunkóhun tó máa ṣe ní ọjọ́ yẹn ó máa ní, ó máa ní kí, ó máa bẹ̀rẹ̀ dáadáa. Ṣùgbọ́n, ṣùgbọ́n kí, kí kì í ṣe pé mo bẹ̀rẹ̀ láti jí ní kùtùkùtù láìsí ìṣòro. Ní ìbẹ̀rẹ̀, ó ní, ó níra gan pàápàá jùlọ bí ẹni bá ti mọ jíjí pé, pàápàá jùlọ bí ẹni tí mo jíjí pé. Mo ní láti kọ́ ara mi láti sùn ní àkókò, kí n di lílọ́ fóònù kò ní alẹ́, kí n sì ṣe àṣà ohun tó da, tó da ọ̀, ṣe àṣà mi tó da. So díẹ̀díẹ̀ ní ara mi ṣe ń faradà tí jíjí ní kùtùkùtù fi dì ń kan àdáni dà. Mo tún mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn náà ni jíjí ní kùtùkùtù bá mú. Àwọn kan ṣiṣẹ́ dáadáa jùlọ ní alẹ́, ọ̀pọ̀ lọ wọ́n sì ṣíṣe nígbà yẹn. Torí náà mi ò ka jíjí ní kùtùkùtù sí òfin fún gbogbo ènìyàn. Ohun pàtàkì ni kí ènìyàn mọ ara rẹ̀. Tó bá ti mọ ara rẹ̀, tó mọ time tó sùtù ayé, kí o sì mọ àkókò tí ara rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa jù lọ. Ní jíjí ní kùtùkùtù ti di àpá kan kan nínú ìgbésí ayé mi torí pé ó ń fún mi ní àkókò ìdákẹ́jẹ́ àti ìṣètò. Ó ti kọ́ mi ní ìfaradà ìṣàkóso ara ẹni àti bí mo ṣe lè bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìmúra sílẹ̀. Bó ti lè jẹ́ pé kì í rọrùn ní gbogbo ìgbà, eré tí mo rí nínú rẹ̀ ló mú, eré tí mo mú, tí mo rí nínú rẹ̀ ló mú kí n tẹ̀síwájú sí i torí tí'yan ọ ba ti ṣètò àárọ̀ ẹ dáadáa tàbí ọjọ́ ẹ tó ti mọ nǹkan tó ń fẹ́ ṣe, ìyẹn ó máa jẹ́ kí iṣẹ́ lọ dáadáa ní ọjọ́ yẹn. Ara máa ṣiṣẹ́ dáadáa jùlọ. Ó máa, ó dè máa ń jẹ́ kí ǹkan ó rọrùn fún ènìyàn náà ní gbogbo ìgbà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Well, bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo máa ń lọ sí ibi orin ṣùgbọ́n kò péjọ ní gbogbo ìgbà. Ó dá lórí àkókò àti ìdí. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń lọ sí ibi orin ní ìparí ọ̀sẹ̀ tàbí nígbà tí mo bá fẹ́ sìmi. Then, ìdí ni pé ibi orin jẹ́ ọ̀nà kan pàtàkì láti dákẹ́ láti fi gbádùn àti dá ara mi lóju láti gbogbo ìṣòro ọjọ́. Irinajo sí ibi orin fún mi jẹ́ ìrírí tí ń kún fún ayọ̀ àti ìfarabalẹ̀ ọkàn torí pé orin lè ran ènìyàn lọ́wọ́ láti tú ìbànújẹ́ kúrò nínú ọkàn kí ó sì gba ọkàn rẹ̀ là. Nígbà tí mo bá lọ sí ibi orin, mo máa ń ṣe àtúnṣe sí ìlànà ọjọ́ mi. Mo máa ń gbìyànjú láti yan àkókò tí kò kún fún ìpàdé tàbí iṣẹ́ kí lè fọkàn tán sí gbogbo ìrírí orin yẹn. Ni gbogbo ọ̀pọ̀ ìgbà mo máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹbí torí pé ìbáṣepọ̀ pẹ̀lú wọn jẹ́ kí ìrìnàjò náà dùn pọ̀ síi. Ṣùgbọ́n nígbà mi mo tún lè lò ní, mo tún lè lọ ní ìṣọ̀kan láti jẹ́ kí n lè fẹsẹ̀ mu orin náà pẹ̀lú ìdákẹ́jẹ́ láìsí ìdààmú àwọn mi torí pé ìgbà mí ẹ̀yàn lè rí pé, à jẹ́ ń dẹ́ń dá lọ sí ibi orin yìí kò, kò need kí n gbé àwọn ẹbí mi lọ, kò need kí n gbé àwọn ọ̀rẹ́ mi lọ. Ó yẹ kí ẹ̀yàn kan lọ kí n kọ lọ síbẹ̀ kí n lọ gbádùn orin mi jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ fún ara mi. Torí ti eeyan bá ti kó ẹbí sí, tó ti kó ọ̀rẹ́, ó máa wà distracted, kò tí ẹ̀ ní feel ní nǹkan tó ń ṣe níbẹ̀. Mo tún mọ̀ pé ibi orin kì í ṣe fún ìdárayá nìkan, ó tún jẹ́ ọ̀nà kan láti kọ́ ẹ̀kọ́ nípa orin, kọ́ ọgbọ́n orin tuntun tàbí láti gba ìmísí fún iṣẹ́ àti ìgbésí ayé mi. Nígbà tí mo bá ń gbọ́ orin ta ṣe pẹ̀lú ìfẹ́ tàbí nígbà tí mo bá ń wo àwọn amúsọ́dà tó lágbára, ó máa ń fún mi ní ìrònú tuntun láti, láti, láti ah tuntun láti dàgbàsókè ọkàn. Èyí tún jẹ́ kí n ní ìmọ̀lára pé ayé kún fún ohun tí ó lè wá àti ohun tí ó lè fún'ni ní ìtùnú, ní ìtùnú. Pẹ̀lú gbogbo èyí mo máa mọ ara mi dáadáa pé kì í ṣe gbogbo ìgbà ni mo lè lọ sí ibi orin torí iṣẹ́ àti ìdílé máa ń gba àkókò mi púpọ̀ torí ibi orin lè jẹ́ bí ǹkan bí leisure tó bá wà ní leisure time torí tí ẹ̀yàn bá ti ń ṣiṣẹ́, ó máa ń ṣiṣẹ́, mo ní ilé tí mò fẹ́ tọ́jú, ibi orin yìí ń bí pé mo kò lọ ní once in a while. Ṣùgbọ́n nígbà tí mo bá ní àkókò, mo máa ń yà á fún ìrìnàjò yẹn torí pé ó jẹ́ ìfọ̀kànbalẹ̀, ìdárayá àti ìgbádùn ọkàn. Ni gbogbo ìrìnàjò yẹn mo máa ń kọ́ ara mi láti ní inú dídùn pẹ̀lú ohun tí mò ń gbọ́ kí sì tún fi ìmọ̀lára rere kún ọjọ́ mi torí tí ẹ̀yàn bá ní ìbànújẹ́, tí ẹ̀yàn bá ń gbọ́ orin kò da, kò ní jẹ́ kí orin yẹn kó lọ dáadáa. Tí ẹ̀yàn bá ti ń gbọ́ orin tuntun, ó yẹ kí ẹ̀yàn máa rẹ́rìn-ín kó máa ní inú dídùn. Dín lọ sí ibi orin jẹ́ àpá kan pàtàkì nínú ìgbésí ayé mi torí pé ó ń jẹ́ kí n tú ẹ̀rù, gbádùn ayé àti kọ́ ẹ̀kọ́ tuntun. Ó sì tún ṣe àkópọ̀ àlàáfíà àti ìtẹ́lọ́rùn ọkàn fún mi. Orin fún mi kì í ṣe ohun tí à ń gbọ́ nìkan, ó jẹ́ ọ̀nà ìranlowo, ìmísí àti ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo ọjọ́ tí ẹ̀yàn lè ṣe lè ṣe lọ ibi orin ní ah ní bó ti tó àti bó ṣe.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára fún ara mi torí pé mo gbàgbọ́ pé ìtọ́jú ara jẹ́ àpákan pàtàkì nínú ìlera àti ìmùtó ara ẹni. Ìpinnu láti fi ara ṣàrà kò jẹ́ fún ẹwà nìkan. Ìpinnu láti fi ìpara sára, sorry for, ehm, ìpinnu láti fi, ehm, ìpara sára kò jẹ́ fún ẹwà nìkan àki ń fi ṣe ẹwà nìkan torí ó tún jẹ́ láti dá ara mọ̀ kí abo ara lè ní ìtọ́jú àti kí ó má bàjẹ́ nítorí àfiyèsí ọrùn, ìwọ̀n omi tàbí, ehm, ìyípadà ojú ọjọ́. Ni gbogbo ọjọ́, mo máa ń gbìyànjú láti fi ìpara tó bá yẹ fún ara mi, pàápàá jùlọ ní àárọ̀ lẹ́yìn tí mo bá ti wẹ̀ tán torí pé ìpeyà àti omi ti wẹ̀ ti wẹ̀ lè fa kí àwo ara gbẹ. Mo tún máa ń yan ìpara gẹ́gẹ́ bí irú àwo ara mi. Bí ara bá jẹ́ tí ó rọrùn láti gbé tàbí rọrùn láti di àkúnyà, mo máa ń yan ìpara tó ní omi tó pọ̀ tí ó rọrùn kí ara gbà. Bí ara bá jẹ́ tí kò rọrùn láti gbé tàbí tí ó ní ìrora díẹ̀, mo máa ń yan ìpara tí ó ní ọ̀rá tó dáa fún un kí ó lè tún aya ara ṣe, kò sì dá aya ara mọ̀, kó sì dá ara mọ̀. Èyí jẹ́ kí mo lè mú aya ara mi padà tí ara sì lè ní ìtùnú pẹ̀lú ìtọ́jú tó péye. Ni gbogbo ọ̀sẹ̀, mo tún máa ń ṣe àtúntò ìtọ́jú ara mi bíi fífi ìpara sí ẹsẹ̀, ọwọ́ àti apá tí ó nira láti dé torí pé gbogbo apá ara jẹ́ pàtàkì. Ó jẹ́ pàtàkì ó yẹ ká fi ìpara, ká fi ìpara, ká fi pa ojú, imú etí, ẹsẹ̀, ọwọ́, kó ba lè dán dàda. Kò sí ibi tí mo máa fi ìtọ́jú sílẹ̀ torí pé ara kì í ṣe ohun tí a lè ṣe àfiyèsí nìkan nígbà tí ó bá bàjẹ́. Ó yẹ kí a máa tọ́jú rẹ̀ lọ́jọ́ gbogbo pẹ̀lú fífi ìpara sára. Mo tún máa ń ṣe ìmọ̀lára rere fún ara mi. Ó ń jẹ́ kí n ní ìmọ̀lára pé mo fẹ́ràn ara mi tí mo sì fi ọwọ́ hàn pé mò ń tọ́jú ara mi dáadáa. Ìmọ̀lára yìí tún ń kọ́ ìgboyà ara ẹni àti ìfarabalẹ̀. Ìmọ̀lára yìí tún ń kọ́ ìgboyà ara ẹni àti ìfarabalẹ̀ ọkàn wa. Nígbà tí mo bá parí ìtọ́jú ara mi tán, mo máa ń rí pé àwọn ara mi rọrùn, ó lára rẹ̀ dùn, ó sì dàbí ẹni pé mo ti fi àkókò ṣe fún ara mi. Fífi ìpara sára jẹ́ àṣà ìtọ́jú ara, ìlera àti ìfarabalẹ̀ ọkàn fún mi. Kì í ṣe fún ẹwà nìkan o ṣùgbọ́n fún ìlera ara mi, ìtẹ́lọ́rùn ọkàn mi àti ìmúra láti dojúkọ ọjọ́ pẹ̀lú ìgboyà torí tí èmi bá ti wẹ̀ tán tí èmi fi ìpara sára, ó máa ń jẹ́ kí ara mi kó orí bákan bákan. Mi ò ní like bi ara mi ṣe máa rì, ó máa ma gbẹ, instead kó yẹ ko máa dán, ó máa ma gbẹ sí i. Làísì pé a wà ní, a máa tán. So ó tún kọ́ mi pé ìtẹ́lọ́rùn ara ẹni kò jẹ́ nǹkan tí a ṣe lẹ́ẹ̀kọ̀kan nìkan ṣùgbọ́n ohun tí aa gbọdọ̀ ṣe lójoojúmọ́ láti ní ìlera àti ìgbádùn ara tó péye nígbà gbogbo.

Ṣé o máa ń ka ìwé? Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé ní gbogbo ìgbà, ṣùgbọ́n kì í ṣe ohun tí mo máa ń ṣe ní gbogbo ọjọ́ o. Kíni tó kó ìwé sílẹ̀? Kíni tó kó ìwé sílẹ̀? Mo máa yan ìwé tí ó bá àkókò mímu àti ìfẹ́ mi mu. Mo mọ̀ pé kàwé jẹ́ ọ̀nà pàtàkì láti fi kun ìmọ̀, kó ọgbọ́n tuntun àti dá ara mi lójú nípa ohun tí mo fẹ́ kọ̀. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń ka ìwé ní àárọ̀ ṣáájú kí ọjọ́ tó bẹ̀rẹ̀ gidi tàbí ní alẹ́ lẹ́yìn iṣẹ́, torí pé ìgbà yìí jẹ́ àkókò ìdákẹ́jẹ́ẹ́ tí kò ní ìdìpọ̀. Torí bí ènìyàn bá ti jí láàárọ̀ kùtùkùtù, eh, ọpọlọ ẹni yẹn ó máa, ó máa ṣí torí, ẹ́, ìdákẹ́jẹ́ máa wà ní àyíká ẹni yẹn. Nígbà tí mo bá ka ìwé náà, ní mi ò ka níkan fún ìtura. Mo máa ń ṣ-- mo máa ń tẹ̀síwájú láti kọ́ ohun tó wúlò fún mi, torí mo ṣà màá rí nǹkan tó wúlò fún mi nínú ìwé tí mo fẹ́ kà ẹ́. Fún àpẹẹrẹ, mo máa ń ka ìwé tó ní ìmọ̀ nípa iṣẹ́ mi bí i ìṣètò, ṣàkóso tàbí ìdàgbàsókè ara ẹni. Nígbà mi, mo tún máa ń ka ìwé ìtàn tàbí ìtàn ara òòrùn torí pé kàwé bẹ́ẹ̀ ń fún mi ní ìrònú jinlẹ̀, ó sì ń gbé ọkàn mi sókè. Ìtàn kì í ṣe fún ìfẹ́ra nìkan, ó tún jẹ́ ọ̀nà ìmísí àti ìfarabalẹ̀ ọkàn. Mo tún gbìyànjú láti kọ́ ohun tí mo kà sílẹ̀. Nígbà mi, mo máa ń kọ àkọnu àwọn ohun tí mo kọ̀ torí pé èyí máa ń jẹ́ kí ìmọ̀ náà dàgbà nínú ọpọlọ mi kí ó sì rán mi lọ́wọ́ nígbà tí mo bá fẹ́ lọ lo ìmọ̀ náà lẹ́yìn. Èyí tún jẹ́ ọ̀nà tó dáa láti ṣe ìtúsẹ ara ẹni àti láti mọ ohun tí mo fẹ́ kó bá ọjọ́ iwájú mi mú. Ni gbogbo ìgbà náà, ní gbogbo ìgbà náà, kàwé tún máa ń jẹ́ àkópọ̀ ìdákẹ́jẹ́ àti ìsinmi ọpọlọ. Nígbà tí mo bá ka ìwé, mo máa ń da àdúró, mo máa ń dá ọpọlọ mi lórí àwọn ohun tí mò ń kà. Ó sì jẹ́ kí n rí ohun tó wúlò jù lọ fún ọjọ́ mi. Kì í ṣe pé mo ní láti ka ìwé gígùn ní gbogbo ìgbà. Ìka díẹ̀ ṣùgbọ́n tí ó jinlẹ̀ lè jẹ́ kó tó fún mi gan-an. Kò nídíì kí n ka nǹkan tó pọ̀, kí n ka nǹkan kékeré gan-an, ohun tí ó ti tó fún mi. Mo kì í ṣà gẹ́ti nǹkan tó wà ńbẹ kí, kí ní ìmọ̀, kí ní òye nípa nǹkan tí mò ń ka yẹn. Kàwé tún kọ́ mi ní ìfarabalẹ̀ ìmúlò ọpọlọ àti ìrètí fún ìdàgbàsókè. Mo ti kọ ara mi pé kò sí ohun tí ń kọ́ ẹ̀kọ́ tó dà ju ìwé lọ, torí pé ìwé jẹ́ ọ̀nà tó lágbára láti gba ìmọ̀ tuntun, láti tú ìrònú, láti ṣe ètò ọjọ́ mi dáadáa. Kàwé jẹ́ àpákan pàtàkì nínú ìgbésí ayé mi. Ó jẹ́ ọ̀nà ìdákẹ́jẹ́, ìmísí àti ìtẹ́lọ́rùn ọkọ. Ó sì ń rán mi lọ́wọ́ láti dàgbà láti kọ ara mi sí lójoojúmọ́. Ìyẹn náà ni ìwé, so mo máa ń ka ìwé dáadáa. Ó pọ̀ depend ni. Mo lè ka ní àárọ̀ kùtùkùtù tí mo bá ti jí. Mo dẹ̀ lè ka ní alẹ́ nígbà tí everybody ti lọ sùn. Nígbà yẹn, ó máa ń fún mi ní ọpọlọ mi máa ń pé dáadáa. Mo máa ń jẹ́ kí ìwé yẹn kó wọrí dáadáa. Mo lè mú ọ̀nà tó informations láti ìwé yẹn kí n fi lò fún ọjọ́, ẹm, ẹm, kí n lò fún ọjọ́ lọ́jọjọ́ tí mo bá fẹ́ ṣe nǹkan mi ní ayé.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Èmi ò le sọ pé mo ní àkókò ọdún kan tí mo fẹ́ràn jù lọ, ṣùgbọ́n ó ṣòro láti yan ọ̀kan, ọ̀kan nínú, torí pé gbogbo àkókò ọdún ni àlàáfíà àti ìyàtọ̀ tirẹ̀. Ṣùgbọ́n tí mo bá yẹra sí dáadáa, mo máa sọ pé mo fẹ́ràn àkókò ìrẹ́pọ̀ ọdún kẹsàn sí kọ́kànlá oṣù, àkókò ti àjọṣẹ, ìfẹ́ àti ìdùnnú ń kún. Ni àkókò yìí, ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń ṣe àṣà àti ìlànà tí ó wúlò àti pé ó máa ń jẹ́ àkókò ìdákẹ́jẹ́ẹ́ lẹ́yìn iṣẹ́ ọdún tó ṣòro. Nígbà tí mo wà ní àkókò yìí, mo máa ń rí ìmọ̀lára ìbáṣepọ̀ tó jinlẹ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Ó jẹ́ àkókò tí gbogbo ènìyàn máa ń pín ìfẹ́, ìbáṣepọ̀ àti ìrìnàjò pọ̀ torí pé gbogbo wa mọ̀ pé ọdún tó ń bọ̀ ti pé. Mo tún fẹ́ràn àkókò yìí torí pé ó ń fún mi ní àkókò láti ro ìgbésí ayé mi, kọ́ ohun tí mo ti ṣe àti ṣe àtúnṣe fún ọjọ́ iwájú. Ìmọ̀lára yìí kún fún ìmísí àti ìdákẹ́jẹ́ẹ́ torí pé ó ń jẹ́ kí n mọ ohun tí mo fẹ́ kọ́ sí àti ohun tí mo fẹ́ yí padà. Àkókò ọdún yìí tún, ó ti àkókò ọdún yìí, ó ti ètì wá jẹ́ ẹ, àkókò ìsinmi àti ìdárayá fún mi. Mo lè lọ sí ibi ìrìnàjò, wo àwọn ìtàn àtijọ́ tàbí ṣe ohun tí mo fẹ́, àti ohun tí mo fẹ́ ṣe láìsí ìbànújẹ́ pé mo nílò láti ṣe iṣẹ́ tàbí ohun tí kò ṣe pàtàkì. Àkókò yìí máa ń jẹ́ kí n lè dá ara mi lójú pé ìlera mi àti ìtẹ́lọ́rùn ọkàn mi wúlò, torí pé kò sí ohun tó dàra, tó dàrú ìsinmi mi. Ìyẹn ṣe kókó gan torí mi ò fẹ́ kí ǹkan dàrú ìsinmi mi. Pẹ̀lú èyí, mo tún fẹ́ràn àkókò yìí torí pé ó kún fún àṣà àti ìlànà. Bí pé àwọn ìtàn ìbílẹ̀, orin, ọjà àti àṣà ìdílé máa ń ṣiṣẹ́ pọ̀ láti fún ni, ní ìmọ̀lára pé gbogbo wa jọ pẹ̀lú. Mo fẹ́ràn bí àwọn ènìyàn ṣe má ń, ṣe má ń fi ayọ̀ hàn kí wọ́n sì ṣe ohun tí ó ṣe pàtàkì fún ìdílé àti ọ̀rẹ́. Ìmọ̀lára yìí máa ń jẹ́ kí n ní ìrètí ìfẹ́ àti ìmísí láti kó owó dé iwájú mi dáadáa, kí n kọ́ ọjọ́ iwájú mi dáadáa. Ní àkókò ọdún tí mo fẹ́ràn jù lọ kì í ṣe fún àṣà tàbí ayẹyẹ ẹnìkan. Ó jẹ́ àkókò ìdákẹ́jẹ́ẹ́, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mi, ìsinmi àti ìmísí ọkàn. Ó máa ń fún mi ní àkókò láti ronú jinlẹ̀, kọ ara mi si kì í sì gbádùn ìgbésí ayé pẹ̀lú ìtẹ́lọ́rùn. Bó ti lè jẹ́ pé gbogbo àkókò ọdún lè wà, àkókò yìí ní ìmọ̀lára tó jinlẹ̀ tó jẹ́ kí n nífẹ̀ẹ́ gidigidi sí i gan ni.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Wẹ̀ bẹ́ẹ̀ni, mo ti ṣe ìrìn àjò lọ sí ìlú mìíràn rí àti pé ìrírí ẹ jẹ́ ohun tó kún fún ìtẹ́lọ́rùn, ìmísí àti ìmọ̀lára tuntun. Ni gbogbo ìrìn àjò mi sí ìlú mi, ohun àkọ́kọ́ tí mo rí ni pé ayé ń tóbi gan ju ohun tí a mọ̀ lọ àti pé àwọn ènìyàn, àṣà àti ìlànà wọn lẹ́wà tó tí ó sì jẹ́ kí wọ́n, kí, kí, kí wọ́n ní ìmọ̀lára pé kò ṣe é ṣe láì kọ ẹ́kọ́ tuntun. Nígbà tí mo bá ń rìnrìn àjò sí ìlú mi, mo máa ń gbìyànjú láti ṣètò àkókò mi dáadáa. Mo máa ń mọ ibi tí mo fẹ́ lọ torí tó bà mọ ibi tó fẹ́ lọ, o máa máa rìn káàkiri ni. Ohun tí mo fẹ́ rí àti ìgbà tí mo fẹ́ fi sílẹ̀ fún ìrìn àjò yẹn ṣètò àkókò dáadáa ń jẹ́ kí ìrìn àjò náà rọrùn torí tó bà mọ nǹkan tó fẹ́ ṣe ní ìrìn àjò yẹn, wà kọ̀ máa rìn káàkiri, o dẹ̀ ní àchììrù nǹkan tó bá fẹ́ ṣe. Ṣètò àkókò dáadáa ń jẹ́ kí ìrìn àjò náà rọrùn, kò sì dájú pé èmi kò ní fi ìrètí mi sílẹ̀ tàbí padà ní ìbànújẹ́. Mo tún ń gbìyànjú láti mọ àkókò ọkọ̀, ọkọ̀ òfuurufú tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo máa lò kí gbogbo ohun lè lọ dáadáa. Ni gbogbo ìrìn àjò náà, mo máa ń ṣàkíyèsí àṣà àti ìlànà àwọn ènìyàn ní ìlú náà. Kíkọ ẹ̀kọ́ nípa àwọn ibi ohun tí wọ́n jẹ́, orin tí wọ́n máa ń kọ àti ìwà wọn jẹ́ ohun tó dá gan-an. Ìmọ̀lára yìí jẹ́ kí, kí n ní ìfarabalẹ̀ ọkàn àti ìmọ̀lára pé mò ń kọ́ ẹ̀kọ́ tuntun torí pé gbogbo ìlú ní ìtàn rẹ̀. Ó ní ìtàn rẹ̀ o, ó ní àṣà náà, ó ní àti ohun tí ó wúlò fún ìgbésí ayé, ayé, ẹm, ẹni kọ̀ọ̀kan. Ó ní, ẹm, ìgbésí àwọn ẹni kọ̀ọ̀kan. Mo tún fẹ́ràn ìrìn àjò nítorí pé ó máa ń jẹ́ ọ̀nà ìsinmi àti ìdárayá fún mi kí èèyàn lọ kó rí ìlú mìíràn, kó ní a different everything tó yàtọ̀ sí ibi tó ti ń bọ̀. Nígbà tí mo wà ní ìlú tuntun, mo máa ń fi àkókò gbádùn ohun tí mo rí bíi ìtàn ìlú, ibi ìṣọ́wọ́, àwọn ọjà, àwọn a, àwọn ibi rìnrìn àjò. Ìrírí yìí náà ń jẹ́ kí n tú ìbànújẹ́ kúrò nínú ọkàn mi, kí n ṣe dá, a kí kẹ, kí n ṣe dá ara mi lójú pé ayé ń ṣì ṣì fún ìmọ̀lára tuntun. Pẹ̀lú gbogbo èyí, ìrìn àjò, ìrìn àjò sí ìlú mi tún kọ́ mi ní ọgbọ́n ìbáṣepọ̀, ìfarabalẹ̀ àti ìmúlò ìmọ̀ tuntun. Kò kọ ẹ́kọ́ láti mọ bí mo ṣe lè bá àwọn ènìyàn ṣe, kí n ṣe, kí n ṣe mọ ohun tí wọ́n fẹ́ àti ohun tí ó yẹ kí n ṣe níbi tí mo wà torí gbogbo ìlú ta, ta mọ̀, gbogbo ìlú tó wà ó ní àwọn nǹkan tó yẹ kí ẹ ṣe, ó dẹ̀ ní àwọn tí o kò yẹ kí ẹ ṣe níbẹ̀. So wà á ní ìdí láti bá àwọn, àwọn ara wọn, wà á ní ìdí láti bá wọn ṣe àjọṣepọ̀ kó bá lè mọ gbogbo àwọn tó, nǹkan tó fẹ́ àti nǹkan tí wọn ò fẹ́. So mo kọ́ ẹ̀kọ́ náà láti mọ bí wọ́n ṣe lè bá àwọn ènìyàn ṣe, kí n sì mọ ohun tí wọ́n fẹ́ àti ohun tí ò yẹ kí n ṣe níbi tí mo wà. Èyí náà ràn mí lọ́wọ́ láti ṣètò ìrìn àjò mi dáadáa kí n sì ní ìmọ̀lára pé mo ti ní ìrírí tuntun tó dáa. Ìrìn àjò lọ sí ìlú mi jẹ́ àpá kan pàtàkì nínú ìgbésí ayé mi torí pé ó ń fi ìmọ̀ tuntun hàn, ó tú ọkàn mi lórí, ó sì ń jẹ́ kí n ní ìrètí àti ìmísí fún ọjọ́ iwájú. Kò sí ohun tó dàbí fífi ara rẹ sí i sí ayé tuntun rí pé gbogbo nǹkan tó wà yìí ka jẹ́ kí n kọ́ ẹ̀kọ́, kí n sì gbádùn ìrírí tuntun. Ìrìn àjò bẹ́ẹ̀ kọ́ mi pé ayé ń dùn gan-an ó sì fi ayé fún mi láti dàgbà kọ ara mi si àti ní ìtẹ́lọ́rùn ọkàn.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni o, mo ti fún ní ẹ̀jẹ̀ rí àti pé ìrírí yẹn jẹ́ ohun tó ní ìtẹ́lọ́rùn àti ìmísí fún èmi bí mo ṣe wà yìí. LÀkọ́kọ́ mo mọ̀ pé fífi ẹ̀jẹ̀ jẹ́ ohun pàtàkì gan torí pé ó lè ran àwọn tí ó wà ní ìpọ́nlé lọ́wọ́, ó dẹ̀ lè fi ìgbàlà fún ẹlòmíràn àti ó lè da àwọn ìlera wọn dúró. Nígbà tí mo ṣe àkíyèsí pé ẹ̀jẹ̀ mi lè jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìgbàlà ènìyàn, mo ní ìmọ̀lára pé mo ti ṣe ohun tó dàa gan. Nígbà tí mo bá ń múra sílẹ̀ láti fún ní ẹ̀jẹ̀, mo máa ń gbìyànjú láti yẹ ara mi dáadáa. Mo máa ń sùn dáadáa ní alẹ́ ṣáájú, mo máa ń jẹ oúnjẹ tí ó tọ́, mo máa ń mu omi tó pọ̀ kí ara mi lè da lórí àkókò tí mo máa fi ẹ̀jẹ̀. Ìmúlò yìí jẹ́ koko torí pé ó ń ṣe àkóso ìlera mi, kò sì dájú pé ìrírí náà yóò lọ dáadáa. Ìgbà tí mo wà ní ilé ìwòsàn tàbí ilé ìṣẹ́gun, mo tún ní ìmọ̀lára àìlera díẹ̀ tàbí ìbànújẹ́ torí pé fífi ẹ̀jẹ̀ lè jẹ́ ohun tí kò rọrùn fún ara àti ọkàn ní àkókò. Ṣùgbọ́n nígbà tí mo bá ń ro ohun tí ẹ̀jẹ̀ mi lè ṣe fún ẹlòmíràn, ìmọ̀lára ìbànújẹ́ yẹn máa ń yá lọ́rẹẹ̀. Mo máa ń rò pé ẹ̀jẹ̀ kan tí mo fún lè ran ọmọ ènìyàn lọ́wọ́, fi ìgbàlà fún tàbí jẹ́ kó lè gba ìlera tó da. Ìrònú yìí ń jẹ́ kí ń-- kí ìrírí náà jẹ́ ohun tó kún fún ìtẹ́lọ́rùn. Lẹ́yìn tí mo ti fún ní ẹ̀jẹ̀, mo máa mọ ìlera mi dáadáa. Mo máa jẹ oúnjẹ tó ní ọlọ́rọ̀, mú omi tó pọ̀ kí ara mi lè tu ìdíje ìdíẹ̀jẹ̀. Kò sí dájú pé mo tún ní, mo tún ní, ẹ́, ìlera tó pé. Ìrírí yìí tún kọ́ mi ní ìfarabalẹ̀, ìmúlò ara àti bí mo ṣe lè ṣe ìpinnu tó daa fún ìlera ara mi ní gbogbo ìgbà. Fífi ẹ̀jẹ̀ jẹ́ ohun tí ó kọ́ mi pé ìlera mi àti ìlera ẹlòmíràn jẹ́ ohun pàtàkì àti pé gbogbo wa lè ní ìpa rere lórí ìgbésí ayé àwọn mi. Mo tún kọ́ ẹ̀kọ́ pé àìlera àti ìbànújẹ́ díẹ̀ kò yẹ kí ó dá wa dúró láti ṣe ohun tó da torí pé àkókò àti àǹfààní tó wà nínú fífi ẹ̀jẹ̀ jẹ́ ohun tó lágbára gan. Ìrírí fífi ẹ̀jẹ̀ jẹ́ àpakan pàtàkì nínú ìgbésí ayé mi torí pé ó ń kọ́ mi ní ìfarabalẹ̀, ìlera ara àti ìmísí láti ran àwọn mi, àwọn òmíì lọ́wọ́. Ó tún fi hàn pé ohun tí a ṣe fún àwọn òmíì lè jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ nínú ayé wa, kò sì tún fún wa ní ìtẹ́lọ́rùn ọkàn tó jinlẹ̀. Fífi ẹ̀jẹ̀ jẹ́ ohun tí mo máa rántí ní gbogbo ìgbà torí pé ó fi ìmọ̀lára rere àti ìrètí fún ọjọ́ ìwájú mi hàn.